Kókó ẹ̀kọ́ tí mo máa ń sábà fẹ́ràn jù nígbà ìwé ni àwọn tó jẹ́ pe o máa ń ṣe mí ní àǹfààní gidi gan ni. Pápá jù lọ, àwọn tó bá wà nínú àwọn nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ tí mo máa ń ṣe tí màá ti jí ní àárọ̀ àti àwọn isẹ́ kookan ti won máa ń fún mi ní ẹ̀nu ise. Kókó ẹ̀kọ́ tí mo máa ń fẹ́ràn jù ní ìwé ni àwọn tó jẹ́ pé ó bá lè ràn mí lọ́wọ́ ní àwọn iṣẹ́ wọ̀nyí. Àwọn iṣẹ́ tí mo máa ń ṣe tó máa ń nira fún mi ní ilé iṣẹ́ àti ní ilé tí wọ́n bá ti fún mi níṣẹ́ láti ṣe. Àwọn kókó ẹ̀kọ́ tí mo máa ń fẹ́ràn jù ní ìwọ̀n yìí, àwọn tó máa ń kọ́ mi láti máa ṣe dáadáa àti máa láti máa máa ṣe àwọn nǹkan dáadáa tó dẹ̀ máa ń tọ́ mi sọ́nà gidi gan ni tímbá ṣe àwọn nǹkan. Pàápàá jùlọ àwọn nǹkan tí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa tí ò dẹ̀ yé mi dáadáa. Àwọn kókó ẹ̀kọ́ tí mo máa ń fẹ́ràn jù ni àwọn tó bá ń ṣàlàyé àwọn kíni wọ́n yìí fún mi dáadáa tóríti ó máa ń ti ẹ̀ fi ẹ̀kọ́ kọ́ mi dáadáa àti oyé yé mi kí n lè máa mọ àwọn kíni yìí kí n lè máa mọ àwọn ọ̀nà tí mo lè gbà ṣe é dáadáa. Àwọn àkókò ẹ̀kọ́ tí mo fẹràn jùlọ ni àkókò ẹ̀kọ́ mìíran tí mo fẹràn jù náà ni àwọn tó máa ń tọ́mi sí ọ̀nà láti máa ma bá àwọn èèyàn sọ̀rọ̀ àti láti máa ma wá bí mo ṣe lè ṣèto àwọn ìṣòro kọ̀ọ̀kan. Àwọn àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ràn jùlọ ni. Àkókò ẹ̀kọ́ mìíràn tí mo fẹ́ràn jù náà ni àwọn tó máa ń tọ́mi sí ọ̀nà láti máa ma bá àwọn èèyàn sọ̀rọ̀ àti láti máa ma wá bí mo ṣe lè ṣètò àwọn ìṣòro kọ̀ọ̀kan. Bí àwọn ìṣòro nípa àwọn èèyàn tó wà láyé ká mi ni bí mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀ àbí bí mo ṣe máa ń tọ́ àwọn èèyàn mìíràn sọ̀rọ̀ sí ọ̀nà.

Wákàtí tí mo ma ń fi wọ ojú ìbòjú lójoojúmọ́ máa ń yàtọ̀ sí ayé ra. Ìgbà mìí o máa ń tó bí i wákàtí márùn ún tàbí wákàtí méje. Ìgbà tí mo ma ń sábà wọ ojú ìbòjú lójoojúmọ́ ni owọ̀ alẹ́ tí bá ti fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn, mo má lè wọ ojú ìbòjú pàápàá jùlọ tí ó bá jẹ́ pé kí n ṣe mi nìkan ló wà nínú yàrá. O le jẹ́ kí àwọn tajo wà nínú yàrá fẹ́ tan iná sílẹ̀, maa wọ ojú ìbòjú láti fi sùn kí iná yẹn má bàá máa a jí mi. Èyí tí mo máa ń fi wọ ojú ìbòjú ní ìyè wákàtí tí mo máa ń fi sun ni ó máa jẹ́ kí mo iye wákàtí naa tí màá fi tí màá fi wọ ojú ìbòjú. Ìgbà wákàtí tí màá ti sun gidi bẹ́ẹ̀ yẹn, màá jẹ́ pé ó máa pẹ́ niyen kí n tó yọ ojú ìbòjú náà. Ìgbà mìíràn naa tí n bá sùn tí màá ti fẹ́ sinmi tàbí tí bá ti fẹ́ ronú jinlẹ̀. Boyà ní ọwọ́ ìrọ̀lẹ́ ni tàbí ní ìdájí, mo lè wọ ojú ìbòjú náà pàápàá jùlọ tí kì bá n ṣe alẹ́ àti tí iná bá wà ni tìtàn. Ìgbà tí mo máa ń sun bà wọ ojú òjú mi àmọ ìgbà mìíràn tí o ba je pe èmi nìkan ló wà nu yàrá tí mi dẹ̀ tan iná sílẹ̀ tí kò dẹ́ ṣi iná kankan tó n ní mi lára, mì ní wọ ojú ìbòjú yìí. Kì í sẹ́ ọjọ́ọjúmọ́ ni mo máa ń wọ̀, àmọ́ tí bá ti wọ̀ bẹ́ẹ̀ yẹn, ìgbà tí mo bá ti sun ni mo máa ń wọ̀. Tí mo bá ti wá ji bẹ̀ yẹn, ni máa wá bọ́ ìyè wákàtí tí mo máa ń fi wọ̀ ní ojoojúmọ́ yẹn ni wákàtí tí màá ti fi sun ní ọjọ́ kan náà.

Àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tí mo máa ń ṣe láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ǹnkan tí mo máa ń ṣe ní wípé mo máa ń gbìyànjú láti máa bẹ̀rẹ̀ ìbéèrè tí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ò bá bẹ̀rẹ̀ ìbéèrè. Mó de máa ń pẹ́, níbi iṣẹ́ ju àwọn yòókù lọ. Mo máa sábá, tí àwọn yòókù bá ti lọlé, mo máa ń dúró díẹ̀, fún bí wákàtí kan àbí méjì láti ṣiṣẹ́ sí kí ǹ lè mọ̀ pé mó ṣiṣẹ́ ju ìwọ̀n lọ. Mó dé máa ń tètè dé ibi-iṣẹ́ lọ̀, pàápàá jùlọ. Mó máa ń sábà dé iṣẹ́ ṣáájú wọn. Mó de máa ń ran awọn éyàn lọ́wọ́ náà ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi pàápàá jùlọ. Àwọ́n tí ò bá sèsè dé ibi-iṣẹ́ àti àwọn ọ̀gá mi náà tò bá ti ní nǹkan tí ó nirà fún wọn tí mò dẹ̀ lè ṣe dáadáa bòyà ti mó de lè ṣe ju wọn lọ, màá fi, màá tán wọn sọ́nà, màá kọ́ wọn bí wọ́n ṣe lè ṣe náà. Àwọn ńkọ́mi tí mo máa ń ṣe ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi tó máa ń mú mi tayọ ju wọn ní wípé àwọn tó ń ràn àjà lọ́wọ́ wa ní ilé-isé, mo máa ń sábà pè wọ́n. Mó de máa ń fi, mó de máa ń ránṣẹ́ sí wọn. Tọ́ bá ti ní nǹkan kan tó ń ṣe bí àjọyọ̀ kankan tó ń ṣe, mo máa ń pe kí wọ́n láti kí wọ́n kú òrirẹ̀. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, wòn sábà ṣe eléyìí. Ìdí ni yén tí mo fi máa ń tayọ ju wọn ní ilé-iṣẹ́ tí àwọn tó de máa ń bá wa rán ǹńkan tàbí àwọn tó de máa ń bá mi ṣiṣẹ́ sé fẹ́ràn mi ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ǹiyẹn, àwọn ńkan mi ná wà tí mo máa ń sábà ṣe, tí ó máa ń mú mi tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ǹkan nínú wọn ni wípé, tí mò bá ti ní nǹkan tó nira fún mi bèéyẹ́n, mi ò kí ń dúró. Di ìgbà tí wọ́n máa wá kọ́ mi, mo máa ń lọ wá éyàn ni. Ìgbà tí màá bí bá ni àwọn yòókù báyìí wọ́n máa ń dúró kí wọn wá kọ́ wọn. Ti wọn bá ti lọ sọ fún àwọn ẹ́yan bẹ́ẹ̀yen pé àwọn nísọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ kan, wón máa ń dúró kó wá kọ́ wọn èmi, ǹ tèmi mo máa lọ wá ọ̀nà láti lọ rí wá bí mo ṣe ìdojú kọ ìṣòro náà tí màá fi wá nǹkan tí màá fi ṣe táa fi lọ tí màá fi lè yanjú ẹ̀ bí èmí ṣe ń ṣe tèmi, níyén. Àmọ́ àwọn yòókù máa ń dúró dé ẹni tó máa wá kọ́ wọn. Idí ni yẹ́n tí mó fi máa ń tayọ ju wọn ní ibi-iṣẹ́ àwọn ọ̀nà báyìí mo máa ń gbà, láti máa tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Àwọn ǹńkan tí mò de máa ń ṣe léléyìí tí ò dé tì ń ràn mí lọ́wọ́ láti ìgbà tó ti pẹ́, àtigbà ti mó ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà tó ná mú mi tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi, àpapà jùlọ ní inú yàrá mi. Oríṣìíríṣìí nǹkan ni mo jẹ̀ máa ń fi wọ́n ṣe. Àwọn máa ń fún mi ní àyè láti lọ sí orí Íńtánẹ́ẹ̀tì àti láti wá àwọn nkankan tí mo nílò. Ni mo se máa ń fi àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n náà wo àwòrán, pàápàá jùlọ tí màá ti rí àyè. Àwọn nkankan mi tí mo jẹ̀ máa fi ń ṣe ni pé mo máa ń fi wá nǹkan tó jọmọ́ iṣẹ́ tàbí tó le ràn mí lọ́wọ́ ní ilé, pàápàá jùlọ tí màá ti ní ìṣòro tí ó nira láti yanjú. Mo lè lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí láti lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti fi wá ọ̀nà tí mo fi le dojú kọ ìṣòro náà kí ni wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Ǹkan mìíràn tí mo máa ń fi àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n náà ṣe ní ilé mi ni wọ́n máa ń sọ àwọn nkankan fún mi tí baá ti fẹ́ ṣe àwọn nkankan bẹ́ẹ̀ yẹn tí yẹ kí n mi se fẹ́ ṣe fúnra mi tí mo dẹ̀ ní ẹ̀rọ ọlọ́gbọ́n tó lè ṣe dáadáa. Bo yatí mo bá fẹ́ gbálẹ̀ tabi tí mo fẹ́ nu ilé, mo máa tan ẹ̀rọ ọlọ́gbọ́n náà, màá lè sì lò ó tó bá mi ṣe nǹkan náà. Imí náà tí mo máa wà tí ẹ kí tí màá ti fẹ́ taná bẹ́ẹ̀ yẹn tí màá dẹ̀ fẹ́ dìde kúrò lórí ibùsùn, màá ní nǹkan tí mo máa ṣe tí àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n náà máa bá mi tan ọ̀nà. Oríṣìíríṣìí nǹkan ni wo máa sì fi ṣe, igba tí kò bá sí iná, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n náà ti mo lè fi taná tí màá dẹ̀ fi ri ìran. Oríṣìíríṣìí ẹ̀rọ ọlọ́gbọ́n ló wà ní ilé, gbogbo wọ́n jẹ̀ ní ìwúlò ti ti wọn. Àmọ́ àwọn kan wà tí ó yẹ kí ní tí mi ti rà torí owó wọn kò tíì sí, owó wọn ò tí ì yọ. Tí àwọn yẹn bá ti yọ, màá rà wọn, wọ́n máa lè máa fún wa sí ilé. Wọ́n dẹ̀ máa ní ìwúlò náà fún mi ní ilé. Oríṣìíríṣìí àwọn ẹrọ ọgbọ́n náà mo dẹ̀ máa ń rí ní ìta ní ilé àwọn ẹlòmíì tí mi o mọ̀ rí tí mi dẹ̀ mọ iṣẹ́ tó ń ṣe. Mo dẹ̀ máa ń bi wọ́n iṣẹ́ tó ń ṣe tí màá ti wá ṣàlàyé fún mi tí màá rí pé mo lè lò náà ní ọ̀dọ̀ mi. Mo máa wá ọ̀nà tí mo fi lè ra ẹ̀rọ ọlọ́gbọ́n náà. Mo máa dẹ̀ fẹ́ rà mí lọ, mo máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ wá àwọn tó lè wúlò fún mi kí n lè rí wọ́n rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáabà lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá mú ohun mímu, pàápá jùlọ tó bá ti jẹ́ ohun tó dùn ni tàbí ohun tó wà nínú ìgò tí mi ò fẹ́ gbé ìgò náà s'ẹ́nu, mo lè lo ọ̀pá ìfámúra tàbí nǹkan tó wà nínú ike náà ni tí kò sí bí mo ṣe lè gbé ike náà fúnra ẹ s'ẹ́nu. Màá fi ọ̀pá ìfámúra náà sí àwọn ǹkan mímu kan wà tí ọ̀pá ìfámúra a má ń bá wá. Àwọn tí a má ń rà ní àwọn ilé ìjẹun àti àwọn náà tí wọ́n máa ń fi sí inú nylon, tó dẹ̀ jẹ́ pé a máa fi ọ̀pá ìfámúra ń lú ihò sí inú nylon táa dẹ̀ máa fi ifá mú inú ora ta máa ń fi lúwó sí inú ora tó máa wà nínú ora a máa wá fi ọ̀pá ìfámúra ń lúwó sí inú ora kí a tó lè rí mu. Ìgbà mìíràn inú ìgò la máa ń lò, tí ń lò àwọn ohun mímu kan wà ta ń pè ní soft drink tí wọ́n máa ń fi sínú ìgò. Tí ẹ̀yan o bá fẹ́ lo gbé ìgò sẹ́nu, ẹ̀yin máa lo ọ̀pá ìfámúra fi fá ohun mímu mu. Àwọn tó bá sì jẹ́ omi bẹ́ẹ̀ yẹn omi nìkan ni mi kì í fi ọ̀pá ìfámúra mú torí mo máa dà á sẹ́nu bẹ́ẹ̀. Ìgbà tí mi kì í sábà lo ọ̀pá ìfámúra ni ìgbà mìíràn kò kí ń wù mí lò àti pé tí n bá ti rí náà mi ní lo ọ̀pá ìfámúra náà. Àwọn ǹkan kan tí mo máa ń sábà máa lo ọ̀pá ìfámúra fi mú ni àwọn nǹkan tí mi fẹ́ tètè mu tán tí mo fẹ́ máa máa yọ́ mu tí mi ò dẹ̀ fẹ́ kó tètè tán. Mo sábà lo ọ̀pá ìfámúra fún tàbí nǹkan tí ẹlòmí bá ti gbé ẹnu sí bóyá ti ẹni kan bá ti gbé ẹnu sí ike tí mi ò fẹ́ gbé ẹnu sí torí ẹnu ò ṣe gbé ẹnu sí, mo máa lo ọ̀pá ìfámúra láti fi mú nǹkan tó wà nínú ike òun náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ná mo má ń lo ìyẹn ná fún ìgò àti àwọn òun mímu mìrà yàtọ̀ sí omi. Àwọn nǹkan tó dùn tó jẹ́ pé mo ṣe sọ ni mo máa ń sábà máa lo ọ̀pá ìfámúra fún tí mi ò dẹ̀ kí ó tètè tán tó dẹ̀ wà nínú bóyá ìgò tàbí tí n bá lọ sí ilé ìjẹun tí wọ́n dẹ̀ gbé nǹkan mímu fún mi tí ó dẹ̀ jẹ́ nǹkan tí kò sí nǹkan táa ń pè ní wáìnì tó kàn jẹ́ bí i soft drink nìkan ni mo máa lo ọ̀pá ìfámúra fún. Àwọn nǹkan tí mo máa ń lo fún ni eléyì, mi ò dẹ̀ kí n lo fún àwọn nǹkan bí i omi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò a jẹ́ iyen, èyí tí àwọn èèyàn ń lò gidi ní ayé ìsin. Èyí tí à ń pè ní water closet ní èdè gẹ̀ẹ́sì ni mò ń lò báyìí. Àwọn tó jẹ kí tí a bá ti lò ó bẹ́ yen a má lè oní ǹkan kan tí a máa tẹ̀ tí omi máa wọlé láti ibi tó omi kan tó omi máa wà tó á dẹ fọ èhn nkan tí èèyàn tí gbọ̀nsẹ̀ sí. Táde fọ kúrò lọ sí ǹkan inu ńkan tí à ń pè ní soakaway. Ìṣẹ́ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń sábà lò ni ìyẹn.